Rárá, mi ò fẹ́ràn oúnjẹ tí ó ní ata, torí pé mo ní àrùn tí àwọn olóyìnbó ń pè ní ulcer. Ata kò sì dára fún ẹni tí ó bá ní ulcer. Nítorí ìdí yìí, mi ò kí, mi ò kín jẹ oúnjẹ tó bá ní ata púpọ̀ jù.

Bẹ́ẹ́ni, mo ń kàwé lójoójúmọ́. Kódà gan-an, ìwé ni mò ń kà báyìí. Ó ṣeé ń kàwé kí n tó, kí n tó ṣí áàpù mi ni. Ó kan ni pé kí n ṣí, kí n wo òǹkà tí mo le fi pàrònu díẹ̀ kí n tó padà lọ sí ìwé tí mò ń kà yẹn. Mi ò rí kí n ṣàdeedé kàwé tí ò da. Àwọn ìwé tó bá da tí wọ́n m'ọ̀polọ dánì ní mò ń kà.

Ọjà tó wà ní tòsí ilé mi ni mò tí máa ń ra ǹkan. Mi ò kí n fẹ́ lọ sí ibi tó jìnà sí ilé mi. Àyàfi tí mo bá ní, àyàfi tí mo bá ní owó ọkọ̀ tàbí tí mo bá ní epo ninú ọkọ̀ mi.

Mo ń fi sùúrù bá àwọn òṣìṣẹ́ mi sọ̀rọ̀. Màá farabalẹ̀ gbọ́ nǹkan tó fa ìdíwọ́ àbí ǹkan tó lè fa ìṣòro nú ibi iṣẹ́ wa. Màá gbọ́ má sì farabalẹ̀ ronú jinlẹ̀ sí i. Bí mo bá ti wá ronú jinlẹ̀, ma wá ṣàlàyé má sì wá un ti a lè ṣe é ṣi tí ìṣòro yẹn ó fi lọ.

Gẹ́gẹ́ bí ọmọkùnrin tí mo jẹ́, n mọ ń gẹ̀, mi ò kí ń dì, wọ́n ń gẹ̀ mọ́lẹ̀, wọ́n ń fà gbogbo ẹ tàn nù torí pé mo fẹ́ran kí irun mi wà láìsí irun, ko orí mi wà láìsí irun níbẹ̀. Wọ́n ń jẹ́ kó dán ká fẹ́rẹ lé bá fẹ́ sórí mi kíi lé bá fi ronú jinlẹ̀.

Tójò bá ńrọ̀, màá mọ̀ pé ìyàwó mi wá sí ọ̀dọ̀ mi kájo bá ṣeré pọ̀, tàbí kí n sùn sórí bẹ́ẹ̀dì mi, kí n dàsún sórí bẹ́ẹ̀dì mi, kí n sì fi aṣọ búra. Nígbà mí, wọ́n sì le jókòó sí iwájú ilé mi kí n máa wo òkè àti ilẹ̀, kí n máa gba afèrè sára.

Rárá o, mi ò kí ń mu òògùn lójoojúmọ́ àyàfi ọjọ́ tó bá rẹ̀ mí, torí pé ìgbà mí ò lè ṣe mí bí ibà. Iba yẹn nìkan ni mò mọ ń lo òògùn. Ìdí tí mi ò kin fi ń lo òògùn lójoojúmọ́ ni wípé òògùn kò ń ṣe ǹkan tó dùn lẹ́nu.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí máa ń dé lákòókò. Tí mo bá ní láti ṣe nǹkan, mo máa ń, mo máa ń, mo máa ń jẹ́ kó jẹ́ sí wípé màá tètè ṣe ǹkan wọn yẹn kó tó di wípé màá ṣe run.

Mi ò kí ń lu etí ìgbọ́ kankan nítorí pé etí ó dùn mí. Àwọn tó bá, àwọn tó, tetí bá ń dùn nìkan ni wọ́n máa ń lu etí ìgbọ́. Etí, etí ó sì ń dùn emí ntẹ́mí. Nítorí náà ni mi ò kí ń lo etí ìgbọ́ ohun. Eti mi dà?

Mo ga bí mítà, mo kàn, mo kàn lá. Tí gíga tí mo sì ga, o ga tó bí gíga ọkọ̀. Mo lè sọ pé mo ga ju ọkọ̀ lọ díẹ̀, ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀, mi ò fi bẹ́ẹ̀ ga, mi ò sì fi bẹ́ẹ̀ kúrò.

Nígbà tí mo wà n school, kíkọ́kọ́ tí mo, tí mo fẹ́ràn jù ọ̀un nà ni èdè gẹ̀ẹ́sì. Torí pé mo fẹ́ràn èdè gẹ̀ẹ́sì dáadáa. Nínú ilé wa èdè gẹ̀ẹ́sì la máa ń sọ, nínú ọjà èdè gẹ̀ẹ́sì la ń sọ, nínú ilé, hmm àbí ní súkúlù èdè, èdè gẹ̀ẹ́sì náà la ń sọ, ilé ìwé èdè gẹ̀ẹ́sì náà la ń sọ. So mo fẹ́ràn èdè gẹ̀ẹ́sì dáadáa.

Àárọ̀ ni mí féràn jù nínú àkókò ọjọ́, torí pé àárọ̀ yẹn gangan ni agbára má ń dé sára, àrọ̀ gangan ni ọpọlọ má ń ṣíṣẹ́ jù, àárọ̀ yẹn gangan sì ni, sì ni àsìkò ọjà.

Rárá, mi ò fi bẹ́ẹ̀ mọ́ ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí pé èmi jẹ́ ènìyàn tí mo ń tijú dáadáa. Ẹ̀rù èrú sì máa ń bà mí láti bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Èmi kì í fẹ́ràn kí n máa bá ènìyàn sọ̀rọ̀ rárá àti rárá. Èmi mọ́, mo fẹ́ràn kí mo máa ń dáwà.

Bẹ́ẹ̀ni, mà á n kọrin tẹ́lẹ́. Mi ò kí ń kọrin kọ-- mi ò kí ń kọrin kórin. Awon orin tó bá wà kẹ́lẹ́ kẹ́lẹ́ ni èmi fẹ́ràn jù láti máa kọ. Mi ò sì kí ń pariwo kọrin. Orin tí wọ́n bá pariwo kọ kò kí ń dùn létí mi.

Ọjọ́ tí mo fẹ́ràn láti máa ń fa sọ ju, ó ní ọjọ́ àbámẹ́ta, àárọ̀ ọjọ́ àbámẹ́ta yẹn gangan mo fẹ́ràn láti máa ń fa sọ ju. Torí pé ọjọ́ èèyàn ni mo ń ráyè láti ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Ìnǹkan kí nǹkan tí mo fẹ́ ṣe, ọjọ́ àbámẹ́ta yẹn gangan ni mo ń ráyè láti ṣe. Torí pé ọjọ́ àìkú, ọjọ́ ajé, ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ rú, ọjọ́ bọ̀ àti ọjọ́ ẹtì mi ò kí fi bẹ́ẹ̀ ráyè. Ọjọ́ àbámẹ́ta yẹn gangan ni mò mò ń ráyè láti fa sọ mi.

Èmi máa ń lo àwọn ọ̀rọ̀ tí mi ò lè gbàgbé, n máa ń lòó fún àwọn ọ̀rọ̀ aṣìnà mi bí i ọjọ́ ìbí mi, ọjọ́ ìbí bàbá mi tàbí ọjọ́ ìbí ìyá mi tàbí ọjọ́ ìbí ọ̀kan nínú àwọn àbúrò mi. Àwọn ọ̀rọ̀ tí mo máa ń lò fún àwọn ọ̀rọ̀ àṣìnà mi leléyìí tí mi ò kì í fi ń gbàgbé. Nítorí kí mo mọ̀ wípé tí èmi bá lo àwọn ọ̀rọ̀ tí mi ò lè rántí, àwọn ọ̀rọ̀ àṣìnà mi mo lè, mo lè gbàgbé rẹ̀ báyẹn. Ìdí rèé tí mò ń fi ń lo àwọn ìràn tí ó lè, tí mo lè tètè rántí.

Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n tán ṣo Mi ò sì fẹ́ràn kí n má a gẹ irungbọ̀n mi. Mi ò kín fẹ́ gẹ ẹ́ dán. Mo mọ̀ ń jẹ́ kó wà bẹ́ẹ̀. Mo mò ń fi ń ṣákó kí àwọn obìnrin lè fẹ́ràn mi, nítorí pé àwọn obìnrin ó fẹ́ràn irungbọ̀n dáadáa.

Owó ìṣe mi, won da sí méjì. Màá fi ìdá kan, màá fi jẹun, màá fi ra gbogbo àwọn nǹkan tí mọ need tí mọ, tí mọ pé ó máa wúlò fún mi fún oṣù yẹn. Ìdá kejì, ìdá kejì, màá sì fi pamọ́. Màá fi, màá fi pamọ́, màá fi ṣe iṣẹ́ òwò mi tàbí kí n fún àwọn oníbàárà.

Bẹ́ẹ̀ni, mọ́ ti gún alùpùpù rí, ṣùgbọ́n o, mi ò kí ń wà, mi ò lè wa alùpùpù, ṣùgbọ́n mo lè gùn dáadáa. Alùpùpù kì ń ṣe nǹkan tó dára tò, nítorí pé ó lè fa kí à ń subú láti orí rẹ̀ tí èèyàn ò bá mọ̀ gùn dáadáa.

Mi ò kí ń fi bẹ́ẹ̀ sùn lọ́sàn, ọ̀sán mi ni mò máa ń fi ń ṣiṣẹ́ ni. Ọjọ́ àbámẹ́ta nìkan ni mo rí wipé mo ráyè láti sùn lọ́sàn. Òru ló wà fọ́ fún, òru ló wà f'orun. Ọ̀sán ó sì f'orun rárá, iṣẹ́ lọ́sàn wà fún. Nǹkan ti emi róò niyen o.

Ah! Mi ò lè rántí ìgbà tí mo ní àlá, tí mo lá laburú kú, mi ò lè rántí. Ṣùgbọ́n o, mo ti lá laburú kú rí. Ó ti pẹ́ taata nígbà tí mo fi wà ní ọmọ ọdún mokànlá. Ah! Mi ò fẹ́ rántí irú àlà yén mọ́ láyé mi nítorí pé ó burú jáà.

Mo ma ń mú èrò tuntun wá láti nǹkan tí àwọn ènìyàn tó ń pè ní survey. Àti survey yẹn gangan ni màá tí máa ń mú èrò tuntun wá. Màá bi àwọn ènìyàn léèrè àwọn nǹkan tí wọ́n fẹ́, tí wọ́n nífẹ̀ẹ́ sí, àwọn nǹkan tí wọ́n ń rò, àwọn nǹkan tí a ti bẹ̀ gángannu yẹn mi, màá wá mú èrò tuntun mi wá. Bẹ́ẹ̀ gánni èrò tuntun mi ó ti jáde.

Office mi ṣí ní dédé agogo mẹ́jọ àárọ̀. Tí ó bá ti di ago mẹ́jọ àárọ̀, office mi ò lè ṣí torí pé kò ní sí òṣìṣẹ́ kankan bẹ́ẹ̀. Àyà fi àwọn ọlọ́jà tí wọn ò mọ wípé offisi mi ò ti ṣí.

Fóònù mi ò kí ń ṣàdédé dún níbi iṣẹ́. Ṣùgbọ́n tí mo bá ti rí wípé mo ń rí kọ́ọ̀lù, mà á yá gbé tí ọ̀gá mi ò bá sí ní ibi iṣẹ́. Ṣùgbọ́n o, tó ga mi bá wà níbi iṣẹ́ tí mo sì bá wà níwájú ọ̀gá mi, mi ò lè ráyè gbé fóònù ò.

Àwọn aṣọ tí o tóbi lára mi jù ní àwọn aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀. Ta aṣọ bá ti tóbi lára mi mi ò kí ń fẹ́ wọ̀ó torí pé kò le jẹ́ kó bá kò bá ra mí mú.

Ago mẹ́wàá alẹ́ gangan ni àkókò tí mo fẹ́ràn láti máa jẹun. Agogo, agogo mẹ́wàá alẹ́ gangan ni mo máa ń jẹun. Ṣùgbọ́n o, dóctor mi sì sàlàyé fún mi pé kò da. Èmi náà mọ̀ sií pé kò da lóòótọ́. Ṣùgbọ́n agogo yẹn gangan ni ẹ̀mi fẹ́ràn láti máa, ni mo mọ́ n fẹ́ràn láti máa jẹun.

Ìdùnnú àt'àyọ̀ ni mo ma fi ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ kí wọ́n lè bá wá lọ́jọ́ mi. Ti oníbàárà mi kan bá wá, màá máa ń bá a sọ̀rọ̀ wípé ìgbà tó tóbi lọ́wọ́ mi, mi ò kí ń fẹ́ jẹ́ kó lọ sí ibomi lọ ra nǹkan. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá fẹ́ láti rà, ọ̀dọ̀ mi ni mò ma ń fẹ́ kó wá láti rà á.

Rárá o, mi ò kí ń lo tùràrí, mi ò kí ń fi tùràrí ṣara àbí siinu lé. Dọ́kítà sàlàyé fún mi pé kò da fún ara mi torí náà mi ò kí ń lò. Ṣùgbọ́n o, wọ́n ní àwọn ọ̀rẹ́ àti àwọn alábàro tí wọ́n máa ń lò.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú sùúrù. Àwọn àgbà bọ̀ wọ́n ní pé olọ́gbọ́n ló láyé, sùúrù náà lòṣì ló láyé. Torí náà ọgbọ́n ni wọ́n máa ń fi bá àwọn òṣìṣẹ́ yìí sọ̀rọ̀. Wọ́n sì máa ń fi sùúrù bá wọn lò torí pé káàri kákọ̀ ni ọmọ Olúwàbí.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù òun náà ni tí òjò bá ń rọ̀ nítorí pé mi ní ìyàwó, ẹ́ yín sì mọ wípé tí ìyàwó bá fi wà tó òjò bá sì ń rọ̀, ẹyin náà mọ nǹkan tó lè ṣẹlẹ̀ nígbà náà. Ǹǹkan tó lè ṣẹ é yẹn gan-an gan-an ló máa ń jẹ́ kí inú mi, ló máa ń jẹ́ k kí inú mi dùn, bẹ́ẹ̀ o sì jẹ́ kí n fẹ́ràn ọjọ́ tó òjò bá ń rọ̀. Ṣùgbọ́n tí ìyàwó mi ò bá fi sílé tó òjò bá ń rọ̀, mi ò kí ń fẹ́ràn rẹ̀ o. Mò ń fẹ́ràn orun, ṣùgbọ́n tí ìyàwó mi bá fi wà nílé, àh! Mo maa n gabdura kójọ rọ̀ ni sá.

Oko ni mo fẹ́ràn jù, oko ni mo fẹ́ràn láti máa lọ jù. Pàtàkì jùlọ nígbà tí àwọn ìgbín bá ti jáde, èmi má a ń lọ síbẹ̀ láti ká àwọn, àwọn èso tó wà l’oko oko mi.

Èdè tí e mi fẹ́ kọ́ báyìí ọún náà ni èdè lárúbáwá. Hmm, mo fẹ́ràn èdè lárúbáwá dáadáa. Mo sì fẹ́ kọ́ nígbà kúùgba tí mo bá ti ráyè. Èdè lárúbáwá ó dùn létí mi kútà kan. Mo máa ń lọ sí Mọ́slásí n tòrí ẹ̀ láti lọ kọ́ ọ́.

Bẹ́ẹ̀ni, màá ń gbọ́ podcast nígbà kúùgbà tí mo bá ti ráyè. Podcast jẹ́ nǹkan tó mọ́ ọ̀pọ̀lọpọ̀ dání, ó máa ń jẹ́ kí ènìyàn kẹ́kọ̀ọ́ ó sì máa ń jẹ́ kí èyàn dùnún. Nígbà kúùgbà tí mo bá fi ráyè tí inú mi bá, tí inú mi bá fi bàjẹ́ díẹ̀ báyìí, màá sáré lọ gbọ́ podcast nì láti lè jẹ́ kí inú mi dùn àti láti lè jẹ́ kí n fúnú.

Àwọn báǹkì tí mo rí kí mo máa lò jù oun náà ni àwọn báǹkì eré ìdárayá bí tàbí àwọn báǹkì amúnisọrọ̀ bí WhatsApp, Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Rárá o, èmi ò mọ̀ tí mà ṣe ń tí wọ́n ṣe máa ń dákọ̀ ọ̀jọ́ ní dojúkojú. Nítorí pé èmi ò ní ẹni tó lè wa ọkọ̀ lágbàlá mi. Èmí nìkan náà ni mo mọ ọkọ̀ wà. Mi ò sì tí ì dákọ̀ dúró ní ìdojúkojú rí níta, tàbí tí mo bá rí ẹni tó lè wakọ̀ níta, kò sì-- mi ò tíì ta rí, mi ò sì, mi ò mọ̀ tí wọ́n ṣe máa ń dákọ̀ dúró ní ìdojúkojú.

Ẹ̀mí máa ń wojú àwòrán ó kéré jù lé ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀. Mo fẹ́ràn rẹ̀, mo fẹ́ràn àwọn ẹbí mi, mo sì fẹ́ràn àwọn ará mi àtọrẹ mi. Nígbàkígbà tí mọ́n bá ti wojú àwòrán, inú mi sá máa ń dùn ni.

Ní ìparí ọ̀sẹ̀, mo má ń fa aṣọ, mo má ń fi ń ṣeré, wọ́n sì máa ń fi bá àwọn ẹbí àtáarà mi lò, màmá fi ń dunnú. Ojè yẹn kò sí iṣẹ́ pàtàkì tí wọ́n máa ń ṣe.

Ó kéré jù mo máa ń f'ọwọ́ lé ẹ̀máarùn-ún lójoojúmọ́. Nítorí wípé Mùsùlùmí ni mí. Tí èèyàn bá sì fẹ́ kírun, o sì gbọ́dọ̀ sàluwàlá. Tí o bá sì fẹ́ sàlọ̀wàlá, o sì gbọ́dọ̀ fọwọ́. Ìdí nìyìí tó fi jẹ́ sí wípé ó kéré jù ẹ̀márùn-ún mo máa ń fọwọ́. Ẹ̀yin sì mọ̀ wípé ẹ̀ márùn-ún náà ni Mùsùlùmí máa ń kírun lójoojúmọ́.

Nǹkan tí wọ́n ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni wípé tí mo bá ń rí àwọn, àwọn òṣìṣẹ́ ẹ̀ mi tàbí àwọn ẹgbẹ́ mi tí wọ́n bá ń ṣe ǹkan tí ó yẹ kí èmi tíì ṣe tàbí ó yẹ kí àbí ǹkan tí mo fẹ́ràn láti ṣe tàbí ǹkan tí mò ń bọ̀ láti ṣe. Tí mo bá rí i tí wọ́n bá ń ṣe kín níyì, wọ́n máa ń fún mi ní ìtara, ó sì máa ń jẹ́ ge ké emi náà tẹpá mọ́ṣẹ́.

Rárá o, mi ò lọ gbà. Sùgbọ́n o, mo ní àbúrò àtẹ̀gbọ́n àti ọ̀rẹ́ àtẹbí atá rá tí mo ń lọ gbà. Nídí èyìí, mo máa ń lọ sọ́dọ̀ wọn láti lọ, láti lọ gbádùn tí mo bá, tí mo bá fẹ́ lọ ṣeré lọ́gbà. Ọ̀dọ̀ wọn ni mo máa ń dé sí láti lọ ṣeré, láti lọ jókòó, láti lọ gba'feèrè s'ara.

Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí wọ́n máa ń lò, òun náà ni ihun ti olóyìnbó ń pè ní water closet. Water closet yẹn gangan ni iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí moo máa ń lò oo, àti wípé oó mo mo sì máa ń lo ohun tí olóyìnbó ń pè ní tissue.

Rárá o, mi ò kí ń, mi ò kí ń mú àwọn mímu purotíìnì. N ó tiẹ́ mọ̀ ńǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀, torí náà mi ò rò pé màá mú àwọn omi, omi gidi tàbí àwọn soft drinks ni mo màá n mú.

Oṣù tí mo fẹ́ràn jù lọ́dún, òun náà ni oṣù November, torí pé oṣù November ni ọjọ́ ìbí mi ń bọ́ sí. Ẹ ṣì mọ̀ wípé tó bá ti dọ́jọbí ènìyàn, àwọn ọ̀rẹ́ àti ará ènìyàn máa ń bu ẹnìyàn yen ẹlẹ́bùn. Ẹ̀bùn yẹn gangan ló wá jẹ́ kí èmi fẹ́ràn ọjọ́ oṣù November torí pé èmi máa ń gba ẹ̀bùn dáadáa lọ́wọ́ àwọn ẹbí àti ará mi. Oṣù tí mo tún ríi wípé mo fẹ́ràn, òun náà ni oṣù December àti January torí pé oṣù December, òun náà ni oṣù Kérésìmesì, oṣù ọdún, oṣù tí àwọn èyàn máa ń dunnu, tí wọ́n sì máa ń fi yọ̀

Bẹ́ẹ̀ni, mo ti sìnà rí. Nígbà tí mo wà n kékeré, tí ìyá mi rán mi l'áta l'ọ́jà, mo wọnú ọjà mi ò sì mọ ibi tí màá bá jáde. Mo sì gbàgbé ibi tí mo bá wọlé, mo wá lọ jáde níbòmi lápá ibo mi. Mo wá, báwo ni mo wá ṣe wá ọ̀nà? Mo gbìyàn, mo bẹ bọ̀dá kan wípé kó bá n pe ilé. Ìgbà tí mo wá pe ilé, ilé wa bá mi sọ̀rọ̀, won wá sọ fún mi ní ibi tí mo máa dúró sí. Bọ̀dá yẹn wá mú mi lọ sí ibi tí màá dúró sí. Ibe yẹn gangan ni mo wá dúró sí kí ìyá mi wá fi wá mú mi.

Bẹ́ẹ̀ni, èmi àti àwọn òbí mi máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ní ìgbà kúùgbà nítorí wipé ó odára. Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tó jẹ tó mú ayé rọrùn. So tí mo bá fẹ́ ra nǹkan ní Íńtánẹ́ẹ̀tì tí ǹ bá sì lè jalè, n ó sì ó mú ó mú rọrùn gan an.

Data tí mò máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ opoo tó 75 gigabytes. Torí wípé mò máa ń fi data ṣiṣẹ́, mò máa ń fi ń kàwé, mò máa ń fi ń ṣe ì-nǹkan kí nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ìdí rẹ̀ tó fi jẹ́ sí wípé mò máa ń lo data gan lójoójúmọ́.

Ọjọ́ tí emi fẹ́ràn jù lọ́sẹ̀ ọ̀nà ni ọjọ́ àbámẹ́ta. Ọjọ́ àbámẹ́ta jẹ́ ọjọ́ ìsinmi fún mi. Ọjọ́ Àìkú, ọjọ́ ajé, ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ rú àti ọjọ́ bọ̀. Óun ni ọjọ́ tí mo máa ń fi ń ṣiṣẹ́. Ṣùgbọ́n o, ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ẹtì ni ọjọ́ ìsinmi.

Ìgbéyewó iṣẹ́ tó, ìgbéyewó iṣẹ́ tó kẹ́yìn ó dára púpọ̀ó o jẹ́ ǹkan tí a le sọ wípé ó dára, kò fibẹ́ẹ̀ dá fún àwọn ẹlòmíi ṣùgbọ́n f'ẹ́mi oo, ó dára kò búruù.

Tábìlì iṣẹ́ mi ó tóbi ó tóbi púpọ̀. Tábìlì iṣẹ́ mi ó gba èèyàn mọ́kọ̀nlá tàbí mẹ́rìnlá. Tábìlì iṣẹ́ mi ó dúdú ó sì, ó sì wúwo.

Ó ti pẹ́ gan tí mo gùn ọkọ̀ akẹ́rù. Nígbà tí mo fi gùn ọkọ̀ akẹ́rù, mo rí i wípé ọkọ̀ sì fẹ́, ó sì fẹ́ ṣubú, ó fẹ́ gbé mi ṣubú. Ìdí nìyí tí èmi fi sọ wípé mi ò lè gun ọkọ̀ akẹ́rù mọ́. Mi ò kí ń fẹ́ gùn, kì í ṣe ǹkan tó dára fún mi láti gùn.

Ọjà tuntun ó jáde lọ́dún tó ń bọ̀. Ni January ọdún tó ń bọ̀ náà ni ọjà tuntun máa jáde. Ní báyìí àwa nínú holliday kò sọ́jà ńlẹ̀, ṣùgbọ́n kó tó di, tó bá fi di, tó bá máa fi di ọdún tó ń bọ̀, ọjà tuntun máa ti jáde.

Mo má ń ṣèṣẹ̀ lọ to ọkọ̀ lẹ́ẹ̀kan àbí ẹ̀ẹ̀mejì l'ọ́sẹ̀. Ó jẹ́ ǹkan tó dára púpọ̀ fún ènìyàn torí pé ilẹ̀ ayé gbẹ́gẹ́ ilẹ̀ ayé sì le.

Rárá, mi ò kí n sì wá di àwọn alábàáṣiṣẹ́ pọ̀ torí pé kò sí ǹkan tó kàn mí. Ǹkan tó kàn mí ina ni, iná ni ìbánidárù àbí ìbánisépọ̀. Ìbánisépọ̀ gangan ni ǹkan tó kàn mí kì ń ṣe, kì ń ṣe kò, kò, kò, kò gba wípé kí n máa ṣè wá di wọn.

Àwọ̀ funfun ni mo fẹ́ràn jù. Àwọ̀ funfun jẹ́ ǹkan tó ba aṣọ káṣọ lọ, awo àwọ̀ káàwọ ó ba lọ.

Rárá, mi ò ní àfọ, mi ò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá torí pé kò sáyé fún mi láti lọ sí ilé ìdárayá. Ma n fi ojoojúmọ́, ma n fi ṣiṣẹ́ tàbí kí n fi kàwé.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jùlọ nílé níbi iṣẹ́ mi ọ̀ún náà ni àwọn ìwé. Ìgbà míì náà, àwọn aṣọ náà ṣe pàtàkì jùlọ torí pé mo jẹ́ ẹni tí wọ́n ń ta aṣọ, àwọn aṣọ ńláńlá. Mo sì jẹ́ ẹni tí mọ̀ ń kọ́ àwọn, àwọn nǹkan tí mo bá tà fọjọ́ kan tí mo máa ń kọ, tí mo máa ń kọ́ kalẹ̀

Ìlànà ìpolówó mi ọ̀ún nà ni tẹ́líì. Tẹ́líì ni ibi tí màá ti máa n ṣe ìpolówó ọjà mi jùlọ. Tí mi ò bá ṣe ìpolówó ọjà ní orí tẹ́líì, màá sì ṣe é ní orí rédíò tàbí kí n fẹnu sọ́ ọ́ sí àwọn èyàn létí.

Mo ma ń rin ìrìnajò lọ sí ibi iṣẹ́ pẹ̀lú ọkọ̀. Ọkọ̀ mí gan gan ni mo máa ń lò láti fi lọ sí ibi iṣẹ́, láti fi rin ìrìnajò lọ sí ibi iṣẹ́.

Ní ge ní gé, ní gé, nídẹ̀de agogo mẹ́fà, màá sojú mi lẹ̀. Ago mẹ́fà àárọ̀ báyìí mo ti jíjìde. Bí màá ti le jíjìde báyìí, ǹkan tí màá kọ́kọ́ ṣe ni pé màá kọ́ fẹnu mi. Màá sì kọ́kọ́, màá sì sáré lọ sí àlùwala Màá sì kọ́kọ́ kíìrùn ná. Bí màá ti kíìrùn tan báyìí, ibi iṣẹ́ ìyá nìyẹn. Màá ma lọ sí ibi iṣẹ́ nìyẹn.

Ah! Mi ò lè rántí ìgbà tí mo kẹ́yìn sukun oo. Hmm, mi ò lè rántí. Ṣùgbọ́n oo, ó dá mi lójú pé mo ti sunkún rí. Kí ló sì fa ẹkùn-un mi ko jú wípé mo sọwónù lo?

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé pẹ̀lú íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì ò tíì mọ́ ayé rọ̀run àtilé, mọ́ sì lè bààyàn ṣiṣẹ́ ní ìlú Amẹ́ríkà. Bí ẹ̀mẹ́ta lóṣẹ́ ó kéré jù, mo máa ń fín ṣiṣẹ́ láti ilé.

Ojoojúmọ́ ni mo má ń kọ́ nǹkan tuntun níbi iṣẹ́. Ǹkan tuntun bí i ká, ká gba rice ọjà, bí i ká gba ọjà tuntun, ká, ká, kí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún wa ní kí tí a má máa tà. Gbogbo àwọn kìnì yìí ni àwọn nǹkan tí mo má ń kọ́ níbi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, màá jẹ́ ohun tó lérù fún ìlera torí wípé ìlera ṣe pàtàkì fún ọmọ ènìyàn. Tí ẹyàn bá ń jẹ́ ohun tó ní ìlera, ó lè, ó lè jẹ́ kí èmi èyàn gùn, ó sì lè fa àlàáfíà fún ènìyàn.

Bẹ́ẹ̀ni, lójoójúmọ́ mo má a ń seeré ìdárayá àti fi pàrọ̀ nú rẹ́. Eré ìdárayá ó ṣe pàtàkì fún wa ìdárayá ó sì jẹ́ kí èèyàn lè lára gbé.

Bẹ́ẹ̀ni, màá ń ṣe eré ìdánì. Eré ìdánì tí mo si fẹ́ràn láti máa ń ṣe náà ni eré, eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Mo fẹ́ràn rẹ̀ dáadáa. Lójiojúmọ́, mo màá ń gbàá. Sugbọ́n o, ọjọ́ tí èmi bá fẹ́ ṣiṣẹ́, mò lè mo gba. Ọjọ́, ṣùgbọ́n ọjọ́ tí mo bá ráyè láti gbá, mo maá n gba.

Rárá o, èmi kọ́ ni mo wà ní in charge ká mọ́ kó ìròyìn. Ọ̀rẹ́ mi ló máa ń kó'ròyìn níbi iṣẹ́. Sugbon èmi, kò sí ǹkan tó kan mí pẹ̀lú kí n kó ìròyìn. Iṣẹ́ mi ni èmi máa ń ṣe níbi iṣẹ́.

Báwo ni mo ṣe máa ń ṣe àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ àkànṣe, mọ́ n farabalẹ̀, mó máa ń ronú jinlẹ̀ ṣe wọ́n ni. Nítorí wípé èmi ò fẹ́ padà kábà mọ́. Àwọn iṣẹ́ àkànṣe yìí wọ́n jẹ́ àwọn iṣẹ́ tí, tí ko ko o tó, tó máa ń fa kí èèyàn máa ronú jinlẹ̀ ṣe tí èèyàn ò bá fẹ́ k'ábàmọ́

Àárọ̀ ojojúmọ́ ni mo màá ń fọkọ mi. Lóòótọ́, èmi gangan kọ́ ni mó mọ̀n fọ̀. Mo ní òṣìṣẹ́ tí mó ń bá mi fọ ọkọ̀ mi láràárọ̀.

Mi ò kí ń fi bẹ́ẹ̀ ṣe ìpè fídíò torí wípé mo jẹ́ ẹni tí máa ń tijú. Ṣùgbọ́n o, tó bá jẹ́sí wípé àwọn ẹbí mi ló fẹ́ pé mi, màá máa ń ṣe. Mo lè ṣe nígbà kúù gba Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn ọ̀rẹ́ mi tàbí ẹni tí mi ò dá mọ̀, mi ò kì í fẹ́ ṣe torí mo jẹ́ ẹni tí máa ń tijú gan.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi kò ju ID card lọ àti--àti coin àti paper owó díẹ̀. Lẹ́yìn àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí, è lé bá nǹkan kan nínú àpò owó mi mọ́.

Bẹ́ẹ̀ni, mo lè tò láti fẹ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn, ṣùgbọ́n o, mi ò rò pé ọdún yìí ni màá rí ṣe. Ó dọdun tó n bọ̀ kí èmi tó lè fẹ lọ sí ìlú mìíràn.

Ojú mi dára, sùgbọ́n dókítà sọ pé kí n má lo gíláàsì láti fi jẹ́kí ìrírí náà dáda. Jùbọ̀ kò sí ǹnkan kan tí ó ṣe ojú mi mo de ríran náà dáadáa.

Fóònù alágbèéká tí mò ń lò ọ̀nà ni Samsung. Samsung jẹ́ brándì tó gbayì láwùjọ, wọ́n sì fẹ́ràn rẹ̀. Fóònù alágbèéká tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀nà ni Samsung.

Ìwà ìṣòwò mi ó dára púpọ̀. Kódà gan an àwọn alábàásisẹ́ mi ó mọ́ n gbé yìí fún mi wípé, “áà, mò mọ̀ ọ́n ṣe.” Torí náà ìwà ìṣòwò mi ó dára púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn lálááfíà, ara mi yá dára dára. Hmm. Nígbà mìí, ó lè rẹ mí kí n má lè rìn dáadáa. Sugbo l'áìmoye igba, mo mo ń rìn dáada.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé. Mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀ àwọn nǹkan tó dára láti wò. Torí náà ni mo fi fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé. Ilé ìṣẹ̀mbáyé o dára púpọ̀ torí pé ó kún fún púpọ̀ àwọn ògo àwọn ǹkan tó máa ń yanilẹ́nu.

Rárá o, mi ò kí ń ṣàtúnlo nǹkan, ṣùgbọ́n mọ̀ lẹ́ni tó máa ń ṣàtúnlo nǹkan lẹ́gbẹ́ mi. Wọ́n máa ń wá sí ilé mi nígbà kúùgbà láti máa wá kó àwọn nǹkan tó ṣe é ṣe láti lò bí àwọn ike rọ́bà, táà lo mọ́. Ìyá yìí máa n wá láti máa kó wọn. Àwọn ni wọ́n máa ń ṣe ń kó sí company tí wọn ti máa tún lò.

Bẹ́ẹ̀ni, mo ma ń jẹ ọjà àbò. Ti mi ò bá dì gan, ọkọ̀ tí mò ń lò, ọkọ̀ tí mò ń lò kò ní jẹ́ kí n sinmi. Ó máa máa pariwo sí mi létí níwípé kí n dè, kí n dè, kí n dè, kí n dì, sorry kí n dì, kí n dì. Ìdí nìyí tí mo máa ń fi di ọjà ọjà àbò nígbàkigbà tí mo bá ti wá ń wọ ọkọ̀.

Mọ̀ máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣíṣe ṣíṣe pẹ̀lú ọpọlọ, pẹ̀lú sùúrù, pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Láti fi lè jé ká rí àwon nkan tí a fé se, ká fi lè rí i se, láti fi jé kí òré wà.